Gíga gíga tí mo ti mo ga ò tí ì tó mo fẹ máa ga lọ kí máa lọ síwájú lọ tún ló ṣì kí n ga kí n ga láyé. Bẹ́ẹ̀ ni gíga tí mo ga ò tí ò tò, ò tí ì tò mi ara ara at all mó fẹ́ ga sí kí ń ga gan mo fẹ́ ga sí kí n máa lọ sókè sókè sókè sókè lọkè ni kí máa lọ.